Ìgbádùn mi ni tí èmi nìkan bá rọra wà nínú ilé mi, tí mi ò ní, tí mi ò rí ìyọnu lọ́wọ́ ẹnikẹni tí èmi náà ò sì yọ ẹnì kankan lẹ́nu àbí tí mi ò bá ẹni kankan sọ̀rọ̀ tí ẹni kankan ò bá mi sọ̀rọ̀ tí mo rọra jókòó sínú ilé mi, èmi nìkan tí mò ń gba tẹ́gùn tí mo dẹ̀ ń jẹ nǹkan tó tẹ mi lọ́rùn àbí tí mò ń mu ọtí tó dùn mọ́ mi lẹ́nu tí mo dẹ̀ ń fi ẹrọ tí a ń pè ní fóònù tí mò ń tẹ̀ tí mo sì fi ń ṣeré. Ǹkan tí mo máa ń fi gbádùn ara mi nìyẹn. Ese.

Mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà. Tí mo bá dájókòó síbi kan, mà á yọ fóònù mi jáde, màá bẹ̀rẹ̀ síí máa tẹ̀ ẹ́, màá fi máa dé máa fi ṣeré. Tí mi ò bá ní iṣẹ́ kankan ṣe, bóyá tí mi ò bá dáná àbí tí mi ò bá fọṣọ. Tí mo bá wà nínú ilé, mo máa rọra yọ fóònù mi, màá fi ṣeré. Tí mo bá wà lẹ́yìnkùlé mi àbí bíi kíbi tí mo bá wà, ìgbà míì gan tí mo bá jáde síta, tí mo bá wà láàárín àwọn èèyàn tí mo tá a sọ̀rọ̀ àbí tá a ní ohun gbólóhùn pọ̀, màá rọra yọ fóònù mi jáde káàkà kí nǹkan jókòó síbẹ̀ kí n má ṣe nǹkan kan, kí n má tẹ́tí sí ọ̀rọ̀ ìyanu, ọ̀rọ̀ ìranù, màá yọ fóònù mi jáde, màá dé fi máa ṣeré. So gbogbo ìgbà, mo máa ń wà pẹ̀lú fóònù mi, mo dèé máa ń fi fóònù mi ṣeré. Ẹ ṣé o.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí mo ṣe máa mọ bí màá ṣe ran aṣọ. Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ yìí, ó máa ràn mí lọ́wọ́ láti lè rán aṣọ fún ara mi, fún àwọn ọmọ mi, àní fún àwọn èèyàn mi níta tí wọ́n bá fẹ nílò ìmọ̀ mi. Ó tẹ mi lọ́rùn kí n kọ́ ìmọ̀ aṣọ rírán nítorí pé ìmọ̀ aṣọ rírán dàbí iṣẹ́ kíkọ́ tí mo bá kọ́, tí mo bá mọ̀, ó máa ràn mí lọ́wọ́ fún ara tèmi, fún ilé mi àti fún àwọn ẹlòmíràn. Mo dẹ̀ ṣe máa pa owó, mo máa ṣé, ó máa jẹ́ jẹ́, ó máa jẹ́ bí iṣẹ́ owó fún mi tí mo bá kọ́ ìmọ̀ yìí. Mo máa lè ránra mi lọ́wọ́, mo dẹ̀ máa fi lówó si láti fi ṣàánú ara mi àtàwọn aralé mi. Ese o.

Mi ò ní ètò láti fẹ́ iṣẹ́ mi ní ìlú mìíràn, ìlú tí mo wà yìí tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ tẹ́mi lọ́hùn, mi ò ní yọnu. Wọn ò dẹ̀ fún mi ní yọnu nílé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Ìlú, ìlú yìí sì wà ó ní ìfọ̀kànbalẹ̀. Ìlú, ìlú tí mo wà yìí, ìlú Nàìjíríà ó ní ìfọ̀kànbalẹ̀. Kò sí nǹkan tó máa mú mi kí n fẹ́ iṣẹ́ mi ní ìlú mìíràn. Ibi tí mo wà yìí tẹ́mi lọ́hùn, mo dẹ̀ máa ṣiṣẹ́ mi dáradára torí ó gbá mi láyè láti ṣiṣẹ́ mi. Ẹ ṣeun.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ni èso tí à ń pè ní àgbálùmọ́ àti èso tí à ń pè ní gíréèpù. Àwọn èso méjèèjì yìí dùn. Àwọn èso yi dùn tó jẹ́ pé tí mi ò bá jẹ wọ́n inú mi ò ní dùn. Tí mo bá lọ sójà, tí a-- tó bá jẹ́ ìgbà tí èso àgbálùmọ́ wà tí mo bá lọ sójà màá rà nínú apẹ̀rẹ̀ kékeré, màá mú wá lé, màá jẹ, á tẹ́ mi lọ́rùn lójoojúmọ́ àwọn ọmọ mi náà á jẹ ẹ. Àmọ́ tó bá jẹ́ àsìkò tí èso àgbálùmọ́ yiò kì í, torí àgbálùmọ́ yi ò kì í ṣe gbogbo ìgbà lọ́dun ló máa ń wà. Ó ní àsìkò tó máa ń jáde, ó dẹ̀ ní àsìkò tó máa ń tán. Tí àsìkò ẹ̀ bá dé, àáàh! Mo máa ń jẹ èso tí a ń pè ní àgbálùmọ́ yìí. Daadaa a dẹ̀ tẹ́ mi lọ́rùn. Èso tí mo dẹ̀ tún máa ń jẹ pẹ̀lú ẹ̀ ni gíréèpù. Àwọn èso kéékèéké báyìí ni wọ́n dúdú, ìgbà mi wọ́n máa ń wà ní àwo ewéko. Ó máa ń tẹ́ mi lọ́rùn láti jẹ àwọn èso méjèèjì yìí. Àwọn èso méjèèjì tí mo fẹ́ràn jù noọ̀ṣì nii eseun.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ẹ̀rọ ìgbésókè yìí o. Ó ní ibi tí mo bá lọ àbí ibi tí tan bá pè mí sí, tí wọ́n bá fún mi ní ẹ̀rọ yìí, tó bá jẹ́ bí tí àwon eeyan pọ̀ sí gidi gan, tí ohun èmi nìkan, tí ohun mi ò ní lè wá sókè tí gbogbo ènìyàn gbọ́, tí wọ́n bá fún mi ní ẹ̀rọ ìgbésókè yìí, mo máa ń lò ó, mo dẹ̀ sì máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ó ní bí, ó ní ibòmíràn tí mo máa ń lọ tí wọ́n máa ń fún mi ní tí mo máa ń lo ẹ̀rọ ìgbésókè yìí, tí mo bá lọ sí ilé ìjọsìn, mo máa ń lò ó. Ìgbà míì mo máa lò ó fi kọrin, ìgbà míì a máa lò ó fi gbàdúrà. Èmi náà máa ń lò, èmi náà máa ń mu dání, mo dẹ̀ máa ń lo ẹ̀rọ ìgbésókè yìí. O nígbà kan tí mo lọ sí ilé ìwé àwọn ọmọ mi, nígbà tó ń parí ọdún, tó ń ṣe ìparí ọdún, tó ní kí gbogbo òbí wá. Nígbà tó ń sì ń ṣe eré àwọn ọmọdé, wọ́n pè mí pé kí n wá sọ̀rọ̀ ń pa eré, eré ọ̀rùn nígbà tó ń ṣe tán. Èmi náà sì jáde, wọ́n sì fún mi ní ẹ̀rọ ìgbésókè yìí, mo dẹ̀ sọ̀rọ̀, mo dẹ̀ pon àwọn ọmọ mi lé, mo pon àwọn ọmọ ẹlòmíràn lé, mo po gbogbo àwọn ọmọ tó, tó, tó ń bá, tó ń ṣe eré yìí lé, mo dẹ̀ sì gbàdúrà fún wọn. Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ gidi gan ni. Torí àyíká ibi tí mo wà yìí, ó ní òòrùn pọ́ nibẹ́ẹ̀. Òòrùn ràn gidi gan ni. Mo máa ń mu omi dáadáa. Nigba ẹrùn torí ìgbà ẹrùn kú ká kó sọ pé ìgbà ẹrùn la wà. Omi tí mo máa ń mu ó pọ̀ lójoojúmọ́. Tí n bá máa fi sí inú ìgò, ó máa tó bí ìgò mẹ́sàn-án bí mẹ́wàá torí màá mú omi láàárọ̀. Igba kí ìgbà tó fún bá gbe mí tó bá wù mí kí mo mu omi, màá mu omi. Ìgbà mí ó dẹ̀ ọ̀ún ofún, ọ̀ún lè má gbe mi torí àwọn dókítà ní ká máa mu omi nígbà kú ìgbà. Mo máa lọ mu omi, mo máa gbé ìgò omi, mo máa mú. Àti mo bá dẹ̀ fẹ́ mu omi, mi ò kí ń mu omi kékeré, ìgò kékeré. Noo, ìgbà erú lára o. Mi ò lè mu ìgò kékeré, màá mu ìgò tó tóbi tó máa tẹ́mi lọ́rùn kí n lè tọ́ ohun kóhun tí ó bá dà nínú ara mi torí nǹkan tí àwọn dókítà sọ nìyẹn. Tí mo bá mu omi tó pọ̀ lójoojúmọ́, mo máa máa tọ̀ àìsàn káàisàn, orí orí, nkankan kíkan tó bá wà nínú ara mi tí ó yẹ kó wà níbẹ̀, màá tọ̀ ọ́ jáde nínú itọ́. Nítorí náà mo máa ń mu omi tó pọ̀ tó ìgò máà mẹ́wàá mẹ́sàn-án mẹ́wàá lójoojúmọ́. Ẹ̀ se.

Mo, mi ò kí ń sábà ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi o. Àmọ́ mo máa n ṣe ìwádìí wọn tó bá tọ́, tó bá dẹ̀, yẹ kì í ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. O ní ìwà tí alábàáṣiṣẹ́ pọ̀ lè bá hù sí mi. Ìgbà mí alábàáṣiṣẹ́ pọ̀ lè má wu ìwà tí ò dá. Ìgbà yẹn ni mo máa tó ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Àmọ́ tó bá jẹ́ ẹni tí ó ní ìwà ìrẹ̀lẹ̀, tí ò bá mi jà, tí ò bá kígbe mọ́ mi, kíni ó máa ṣe mi tí mo máa lọ fi ṣe ìwádìí àwọn ìwádìí ẹ̀? Mi ò kí ń sábà ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi o. Àfi èyí tó bá fún mi ní ìyọnu tí mo bá dẹ̀ mọ̀ pé ẹni yìí oníjọ̀gbọ́n ni. Ìgbà náà ni mo máa tó lọ ṣe ìwádìí ẹ̀. Ẹ ṣeun.

Mi ò le ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́. Ìdí nìyí, mo jẹ́ ẹni tó ń dáná, mo jẹ́ ìyá, mo dẹ̀ máa ń dáná fún àwọn ọmọ mi, mo dẹ̀ máa ń dáná fún gbogbo ará ilé. Ìgbàkígbà tí mo bá ń ṣiṣẹ́, tí mo bá ń dáná, mo má ń fọ ọwọ́ mi tó àìmọye ìgbà. Mi ò le ka àìmọye ìgbà tí mo máa ń fọ ọwọ́ o torí iṣẹ́ tí mò ń ṣe. Ní tòótọ́, àwọn dókítà ní kí a máa fọ wọ́ nígbàkigba. Ìyẹn náà wà ní, wà, wà jẹ́ ìdí tí èmi náà ṣe máa ń fọwọ́ torí wọ́n ní tí a bá fọ ọwọ́ wa nígbàkigbà, a máa le, o ní ǹkan tá tá lè lọ fọwọ́ bá lójú fèrèsé, lójú ọ̀nà, nílẹ̀lẹ̀, lẹ́gbẹ̀ẹ́, dá bóyá ibi kibi tí a bá gbọ́wọ́lẹ́ a lè fọwọ́ kó àìsàn. Torí náà mo máa fọ ọwọ́ mi nígbàkúgbà. Àti wípé èmi gan alára ilé ìwòsàn ni mo ti ń ṣiṣẹ́. Nítorí náà, ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí ó jẹ́ ibi tí wọ́n ti máa ń ṣe iṣẹ́ abẹ fún àwọn ọkùnrin àtàwọn obìnrin lọ́mọdé lágbà. Torí náà bí wọ́n bá ti wá síbí oní kálukú a mọ́wọ́ bá ibi tí mo jókòó sí, orí tábìlì tí mo jókòó sí. Àwọn mi a mọ́wọ́ bá bẹ, àwọn mi a gbé àpò wọn síbẹ̀. Kò sí bí mo ṣe máa rí gbogbo irú eléyí tí mi ò ní máa fi ọwọ́, tí ò ní máa, tí mi ò ní máa fọ ọwọ́. Nítorí náà, ibi tí mo ti ń ṣiṣẹ́, mo máa ń fọ ọwọ́ láìmọye ìgbà. Torí mi ò mọ ǹkan tí mo lè ti fọwọ́ bá àti wípé tí mo bá délé níbi iṣẹ́ lẹ́yìn ìgbà tí mo bá parí iṣẹ́ mi ní ibi iṣẹ́, tí mo bá délé, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé kí n lọ wẹ̀. Bí mo bá dé ṣe wẹ̀, màá fọ ọwọ́ mi gidigidi gan. Màá fi ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn fọ ọwọ́ mi gidi gan. Màá dẹ̀ mọ̀ pé mo, ara ọwọ́ mi ti mọ́. Nítorí náà, mi ò mọ àìmọye ìgbà nímo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ kí n má ba à kó àìsàn wálé wá bá àwọn ọmọ mi. Ẹ ṣéun.

Mi ò níì fẹ́ wíwo àwọn ìràwọ̀ tó bẹ́ẹ̀, nítorí wọ́n ní wíwo àwọn ìràwọ̀ ò dá. Wéll, mi ò fẹ́, mi ò ní, mi ò ní fẹ́ wíwo àwọn ìràwọ̀. Kòdẹ̀ ṣi ẹni tó máa gbà mí ní ìmọ̀ràn láti lọ wo àwọn ìràwọ̀. Bo bá ti fẹ́ kóri, mi ò ní fẹ́ wíwo àwọn ìràwọ̀ ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni o, etí mi dára. Mi ò ní wàhálà, mi ò ní ìjọ̀gbọ̀n nínú etí mi. Etí ó dùn mí, etí mi ò wú, etí mi dára gidi gan ni. Mo dẹ̀ sí máa ń gbọ́ràn. Mò ń gbọ́ràn tí a bá wà nínú àyíká, tí èèyàn o bá wà ní máa-- bí ẹ̀yìnkùlé tó bá sọ̀rọ̀ mo máa ń gbọ́. Tí èèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ mi tó bá sọ̀rọ̀ mo ń gbọ́ dáadáa. Tí èèyàn bá dé wà níbi tó jìnnà sí mi tó bá pè mí àbí tó bá bá mi sọ̀rọ̀ mo máa ń gbọ́. Etí mi ò ní yonu, kò dẹ̀ ṣàìsàn nínú etí mi. Etí mi gbọ́ràn gidi gan ni. Ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá. Lọ́sọ̀ọ̀sẹ̀ mo máa ń lọ sí ibi eré ìdárayá tí mo máa ń lọ ṣe eré ìdárayá kí ara mi lè nípọn, kí ara mi lè kún fún okun àti agbára. Nítorí pé eré ìdárayá dára fún ènìyàn. Eré ìdárayá fún ni lókun, eré ìdárayá fún ni lágbára, eré ìdárayá mú ni kí èèyàn lè wà light kèèyàn máa-- kí ara máa bà wúwo fún mi, kí ara mi má wuwo tí mo bá lọ eré ìdárayá. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń lọ ilé eré ìdárayá. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń lọ síí, ní mo máa ń ṣe eré ìdárayá tèmi. Eré ìdárayá, eré, eré ìdárayá yìí mo máa ń lọ sí ibi tí à ń pè ní stadium. Tí mo bá lọ síbẹ̀ láró kutukutu bí aago mẹ́fà aabọ̀, màá ti gbéra kúrò nílé. Bí aago méje, mo mọ̀ pé mo ti dé ibi tí mo ti máa ń ṣe eré ìdárayá, eré ìdárayá, eré ìdárayá yìí ní stadium. Tí mo bá dé ibẹ̀, ìgbà míì mo lè máa fi okùn fò. Ìgbà míì, bó ṣe wù mí ni mo máa ń ṣe eré ìdárayá, eré ìdárayá yìí o. Ìgbà míì mo máa ń fi okùn fò. Ìgbà míì mo dẹ̀ máa ń sáré díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, eré tí à ń pè ní jogging. Ìgbà míì sì ré mo dẹ̀ má ń dìde kí n jókòó, kí n fò sókè, kí n bẹ̀rẹ̀ mọ́lẹ̀, kí n fò sókè, kí n bẹ̀rẹ̀ mọ́lẹ̀, kí n gbọ́wọ́ mi sókè, kí n gbọ́wọ́ sílẹ̀, kí n fi ọwọ́ mi sọ́tùn, kí n gbé ọwọ́ mi sóṣì. Eré ìdárayá tí èmi mọ̀ ṣe nìyẹn o. Ọjọ́ Sátidé ni mo máa ń lọ sí stadium tí mo máa ń lọ bá àwọn aṣeré ìdárayá, màá parapọ̀ mọ́ wọn, màá darapọ̀ mọ́ wọn. A dẹ̀ máa ṣe eré ìdárayá títí di bí aago mẹ́sàn-án. Bé-- hour, hour méjì la máa ń lò. Bí aago mẹ́sàn-án tí ń bá parí, a máa rọra sun sílẹ̀ díẹ̀, gbogbo wa. A sì mí ta bá ṣe tán, oníkálukú a máa bá ti è lọ. Tó bá tún di Sátidé mìíràn tí mi ò bá lọ ibi iṣẹ́, tó bá di bí aago mẹ́fà aabọ̀ mo ti gbéra, bí aago méje mo ti dé bè. Mo dẹ̀ máa bá eré ìdárayá tèmi tí mo bá parí, màá padà wálé lọ́sọ̀ọ̀sẹ̀. Ṣé ẹ ṣéwu?

Mi ò mọ̀ bí a ti ń pẹja ní tèmi o, àmọ́ mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n mọ bí wọ́n ṣe ń pa ẹja. Èmi fúnra mi ò mọ̀ bí a ti ń pẹja o. Àmọ́ mo fẹ́ran ẹja púpọ̀, mo dẹ̀ máa ń ra ẹja, mo máa ń fi ẹja se bẹ̀, mo máa ń fi ẹja se ọbẹ̀ ata. Mo fẹ́ran ẹ- ọbẹ̀ ata tó lẹ́ja nínú ẹ́ ju ẹran lọ. Mo máa ń jẹ ẹran ṣá à o, àmọ́ ọbẹ̀ ata ẹja, ọbẹ̀ ata ẹlẹ́ja ló dùn mọ́ mi jù. Mo mọ̀ bó ṣe ń jẹ ẹja, àmọ́ mi ò mọ̀ bó tí ń pẹ́, bó ṣe ń pa ẹja. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n mọ̀ bó ṣe ń pa ẹja, ẹ̀kọ́ọ̀kan tí ààyè bá wà, tí iṣẹ́ ò bá pọ̀ jù fún mi àti pé tí iṣẹ́ ò bá pọ̀ jù fún wọn, ìgbà mìíràn a máa ń lọ séti odò. Àwọn náà mọ bó ṣe ń pẹja, mi ò mọ̀ bó ṣe ń pẹja. Mo lè jókòó ti wọn kí n máa wo bó ṣe ń pẹja, àmọ́ èmi fúnra mi, mi ò mọ̀ bó ṣe ń pẹja o. Ẹ ṣeun.

Mo mọ àmì ìràwọ̀ mi. Bẹ́ẹ̀ni, àmì ìràwọ̀ mi ni, ìràwọ̀ mi ni Taurus, àmì rẹ̀ sì ni bull, ẹranko tá ń pè ní bull. Mo mọ àmì ìràwọ̀ mi. Kì í ṣeni ni mo ti moń ami ìràwọ̀ mi, ó ti pẹ́ tí mo ti mọ àmì ìràwọ̀ mi àti ìgbà tí mo ti wà ní secondary school ni mo ti mọ àmì ìràwọ̀ mi. Mo dẹ̀ máa ń wò, ìgbà mí mo máa ń rí àwọn comics kékeré, àwọn ìwé pélébé pélébé tó máa ń tà, mo máa ka wọ́n, mo máa rí àmì òun. Bí mo ṣe mọ àmì òun, pa àmì ìràwọ̀ mi nìyẹn. Bí mo dẹ̀ ṣe mọ ìràwọ̀ mi àti àmì rẹ̀ nìyẹn. Àti ìgbà tí mo ti wà secondary school tí wọ́n ti máa ń pín àwọn ìwé pélébé pélébé, ìgbà mí tí wọ́n ń ta ìwé pélébé pélébé, ìgbà mí ìta òrẹ́ mi a mú ìwé pélébé pélébé wá tó ní kí wọ́n kọ ìràwọ̀ oríṣiríṣi àwọn èèyàn, ọdọ, oṣù kó oṣù, oṣù tán oṣù tí ìràwọ̀ òun jẹ́ àti àmì àti orúkọ. Bí ń bí emi náà ṣe mọ̀ pa ìràwọ̀ mi àti àmì rẹ̀ nìyẹn o. Bí mo ṣe sọ fún un yín tẹ́lẹ̀, ìràwọ̀ mi, bí mo ṣe sọ fún un yín tẹ́lẹ̀, àmì ìràwọ̀ mi ni Taurus and nǹkan tó ń fi àmì rẹ̀ sí ni bull. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, àmọ́ nísìí tí ojú ti là, mi ò kọ lẹ́tà òun mọ́. Mo máa gbé ẹ̀rọ fóònù mi, màá sì pe ẹni tí mo bá fẹ́ pé, kò bá ẹni òun ó bá wà ní ìlú òyìnbó, ẹni òun ó bá wà níbikíbi, ọ̀rọ̀ àti kọ lẹ́tà. Mi ò kọ lẹ́tà mọ́ o, mi ò kí ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Ìgbà tí mo sì wà ní ọmọdé, tí mo sì wà ní ilé ìwé secondary school àti ìgbà tí mo wọ ilé ìwé gíga university ni mo máa ń kọ lẹ́tà sí àwọn èèyàn nígbà yẹn. Torí pé fóònù ò kí ń, fóònù ì ṣe nǹkan kékeré tí èèyàn lè ní nígbà yẹn ìgbà atẹ́mi. Ìgbà tí èmi wà ní ọmọdé secondary school mi ò ní fóònù, àìgbà òun gan-an, mi ò rò pé fóònù gan-an tiẹ̀ ti dé. Ká tí ẹ tó sọ kírú èmi, kí rú ẹni bí èmi ní fóònù àti ìgbà tí mo dẹ̀ sí wọ ilé ìwé gíga university ni mo ní fóònù. Bí mo, bí mo dẹ̀ ṣe ti ní fóònù òun, kí í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń pè, mo máa ń kọ lẹ́tà. Mo máa ń kọ lẹ́tà nígbà tí mo wà ní ilé ìwé gíga university ju fóònù òun lọ. Torí ìgbà tí mo bẹ̀rẹ̀ university yìí mi ò ní fóònù o. Ó tó bí ìgbà tí mo fẹ́ parí final year òun gan-an àbí bóyá mo tiẹ̀ ti parí ni mo tó ní fóònù. Mi ò ní fóònù gbogbo ìgbà, èso mo sì máa ń kọ lẹ́tà. Ìgbà tí mo parí ilé ìwé gíga ni mo bẹ̀rẹ̀ sí í fi fóònù káàkà kí ń kọ lẹ́tà òun, mo máa pe onítàn òun, mo dẹ̀ máa rán iṣẹ́ kéékèèké bí a tí à ń pè ní SMS pẹ̀lú fóònù mi sí èèyàn káàkà kí ń kọ lẹ́tà. Àmọ́ nísìí tí mo ti dàgbà tó yìí, tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́, à mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn mọ. Ìgbà tí mo kọ lẹ́tà kàn yìí, ìgbà tí mo sì ń wà iṣẹ́ ni, tí wón ní kí n kọ lẹ́tà application for employment. Ìgbà tí mo kọ lẹ́tà gbẹ̀yìn nìyẹn, láti ìgbà yẹn mi ò kọ lẹ́tà mọ́. Ìbéèrè yín yìí máa mú mi rántí pa lẹ́tà. Ó pẹ̀, mo ti gbàgbé ń pa nǹkan tó ń pé lẹ́tà, mi ò í kọ lẹ́tà mọ́. Fóònù ni mò ń lò tí mo bá pe ẹni tí mo bá fẹ́ pé àbí tí mo bá ti rán SMS mi àbí tí a bá ti chat yẹn ti tán, mi ò ní yọnu àti lọ máa mú paper àti pen kí n bẹ̀rẹ̀ sí máa kọ lẹ́tà. Mi ò kọ lẹ́tà mọ́ o, ó ti pẹ́ tí mo kọ lẹ́tà sí ènìyàn. Fóònù mò ń lò tí mo dẹ̀ fi ń pe onítàn tí mo dẹ̀ fi ń bá wọn sọ̀rọ̀. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ìborùn. Ìborùn tí mo máa ń wọ yìí, ìbọ̀run món mi lára gidi gan ni tó ṣe pé kò sí ibi tí mo bá ń lọ, kò sí ígbàkigbà tí mo bá ń múra láti jáde síta mo máa ń wọ ìborùn. Tí mo bá wọ ìró àti bùbá àbí tí mo bá wọ ìtọ́ ń pè ní síkẹ́tì àti buláùsì. Tí mo bá wọ rọ́ àti bùbá, màá lo ìborùn mi, tí mo bá wọ síkẹ́tì àti buláùsì, màá wọ ìborùn mi. Kò sí ibi tí mo lọ, tí mo jáde lọ, tí mo wọ aṣọ tí mi ò wọ ìborùn mi o. Mo nífẹ̀ẹ́ láti máa wọ ìborùn mi níbikíbi nígbàkigbà tí mo bá jáde síta, tí mo bá lọ sí òde. Ìborùn mi ni láti wà ní ọrùn mi níbikíbi tí mo bá lọ. Ẹ ṣé o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì tí a ń sọ yìí, ó ní Íńtánẹ́ẹ̀tì méjì tí mo wá nu wọn, èyí tí à ń pè ní WhatsApp àti èyí tí à ń pè ní Facebook àti Messenger yẹn tó darapọ̀ mọ́ Facebook àti Instagram. Àmọ́ Instagram ọ̀mù mi yìí mi ò kí ń sábà kọ ǹkan lórí ẹ̀. Ìgbà mo máa ń kọ ǹkan lórí Facebook mi, mo dẹ̀ sì máa ń kọ ǹkan ní orí WhatsApp mi, mo dẹ̀ sì máa ń kọ ǹkan ní orí Messenger. Facebook ni mo ti máa ń kọ ǹkan jù torí inú Facebook yìí ni mo ti ní àwọn ọ̀rẹ́ tó pọ̀. Mo ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ gidi gan ni tó ń tó bí one thousand something. Ìyẹn tó ń bà á jù lọ torí tọ́jọ́ mẹ́ta tí mi, tí mo wù àwọn tí mo ní ní ọ̀rẹ́, nọ́mbà ọ̀rẹ́ tí mo ní. Wọ́n pọ̀ gidi gan ni. Tí mo máa ń kọ ǹkan ọjọ́ bí mi, màá kọ ọ̀rọ̀ tó dùn, maà gbàdúrà fúnra mi, màá fi sórí Íńtánẹ́ẹ̀tì. Tí mo bá fẹ́ change ìpààrọ̀ picture mi, àwòrán mi, màá kọ, màá fi sínú Íńtánẹ́ẹ̀tì Facebook yìí tí a ń pè ní Facebook yìí. Màá dẹ̀ sì kọ ọ̀rọ̀ tó dùn tó dùn síi nípa picture hun. Ìgbà mí tí mo bá ya picture pẹ̀lú àwọn ọmọ mi, ìgbà mí tí mo bá lọ sí òde, màá ya picture, màá dẹ̀ sì fi àwòrán mi sínú Facebook, màá dẹ̀ sì kọ ọ̀rọ̀. Ìgbà mí mo máa ń kọ ǹkan bí àwọn ẹsẹ bíbélì, màá kọ wọ́n sínú Íńtánẹ́ẹ̀tì, ìyẹn Facebook mi. Àwọn ọ̀rẹ́ mi, àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi nínú Facebook, Íńtánẹ́ẹ̀tì yìí, wọ́n sì máa fẹ́ràn rẹ̀. Wọn á láìkì rẹ̀ bí a ti ń pè é, wọ́n á fẹ́ràn rẹ̀. Àwọn mi wọ́n á dẹ̀ sì dáhùn sí ọ̀rọ̀ tí mo kọ yìí nípa nínú ẹsẹ bíbélì, nípa rà mí, nípa ǹkan tí mo bá rí níta, nípa àwòrán tí mo bá fi sórí Facebook yìí, wọ́n á dáhùn. Àwọn tí wọ́n á láìkì rẹ̀, à láìkì rẹ̀. Àwọn tí wọ́n á sì fi dáhùn sì á dáhùn sí i. Èmi náà sì ré tí mo bá rí tí àwọn ọ̀rẹ́ mi nínú Facebook tó wà ní Íńtánẹ́ẹ̀tì yìí bá fi àwòrán tiwọn àbí tí wọ́n bá kọ ǹkan tó ní ìtumọ̀ sí ǹkan tí mo lè dáhùn, mo sì máa ń dáhùn. Bẹ́ẹ̀ ni mo sì máa ń, mo sì máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ẹ ṣé.

Àjọ̀dún tí mo ní fẹ́ jù sí, tí mo ti fẹ́ràn jù lọ ni àjọ̀dún ọjọ́ ìbí Jésù Kristi. Àjọ̀dún tí mo fẹ́ràn jù nìyẹn. Torí Jésù Kristi ti a bí, tó kú fún wa, tó le, tó jẹ́ kí a lè wà ní ayé ní ọjọ́ ení, tó jẹ́ kí èmi fúnra mi lè wà ní ayé tí mo wà láyé, tí mo wà láàyè. Àjọ̀dún ọjọ́ ìbí Jésù Kristi ni mo fẹ́ràn jù ní gbogbo àwọn àjọ̀dún. Ó ní àjọ̀dún àkọ́kọ́ àti àjọ̀dún tí mo fẹ́ràn jù nínú gbogbo àjọ̀dún. Lẹ́yìn ìgbà náà, mo fẹ́ràn àjọ̀dún ọjọ́ àjíǹde, ọjọ́ àjíǹde, ọjọ́ àjíǹde. Torí ọjọ́ àjíǹde yìí ni Jésù fi fún wa ní agbára lórí àwọn ǹkan burúkú, lórí àwọn ọ̀tá, lórí ǹkan kíkan tí ó bá yẹ fún wa. Àjíǹde Jésù ló fún wa ní agbára, ló fún wa ní ìmọ̀, ló fún wa ní ọgbọ́n, ló fún wa ní àtúnsílẹ̀ nínú oríṣiríṣi ogun tí ọmọ aráyé ó bá fi dé wa mọ́lẹ̀. Mo dẹ̀ sì fẹ́ràn àjọ̀dún tó máa ń wá ní, ó ní àjọ̀dún tí a dẹ̀ máa ń ṣe ìkórè, ìkórè ní ilé ìjọsìn. Àjọ̀dún àgbà ní ìkórè nínú, ní ìjọsìn wa náà. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi gan torí ní ọdọọdún tó ọdún bá ń parí, wọ́n máa fún, wàá fi, wàá pé gbogbo ìjọjọ, wàá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ o, a fẹ́ ṣe àjọ̀dún ewé, àbí ó a máa ṣe àjọ̀dún àgbà. Ní àjọ̀dún yìí, gbogbo wa máa péjọ oníkálukú, ǹkan kíkan tó bá ní, ǹkan kíkan tó bá gbin, èso késo tó bá ní, tó bá dẹ̀ sì jẹ́ owó lẹ́ni òun ní ní, gbogbo wa la máa kó pọ̀ táa máa wá dupẹ lọwọ́ Ọlọ́run. Àjọ̀dún yìí náà sì jẹ́ àjọ̀dún tí mo nífẹ̀ẹ́ jù lẹ́yìn àjọ̀dún ọjọ́ ìbí Jésù àti àjọ̀dún ọjọ́ Jésù, à lẹ́yìn àjọ̀dún ọjọ́ ìbí Jésù àti ọ àjọ̀dún ọjọ́ àjíǹde Jésù, àjọ̀dún àgbà, àjọ̀dún ìkórè ní ilé ìjọsìn wa ni àjọ̀dún tí mo tún nífẹ̀ẹ́ jù sí ẹ ṣe gán.